Bí mo ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì ni pé mo máa ń fi password sí orí rẹ̀. Mi ò dẹ̀ kín tẹ líńkì tó bá jẹ́ pé mi ò rí rí tàbí ẹ́ ti ẹ̀yàn kan bá kan ṣẹ́ńdì mí líńkì lórí ẹ́ orí Íńtánẹ́ẹ̀tì kí má tẹ̀. Ó lè lọ rí àwọn ibẹ̀ yẹn kí ó jẹ́ pé kò ní sí bí màá ṣe ní àbò lórí àwọn ààyè mi yìí mọ. Nítorí náà mo máa ń fi password sí i. Mi ò dẹ̀ kín tẹ líńkì tó bá èyí tó bá wù kí n tẹ̀. Báyìí ni mo ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi ní orí Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ago ọwọ́. Ago ọwọ́ jẹ́ èyí tó rẹwà gan tí ó dẹ̀ máa ń fi ẹwà kún ìmúra ẹni. Mo nífẹ̀ẹ́ èyí tó bá jẹ́ góòlì ní pàtó gangan, nítorí tí mo bá wọ ago ọwọ́ ní ṣe ni màá máa ní ẹ́ẹ̀m, feeling importance kí inú èèyàn máa dùn, kí o máa ṣakọ. A jẹ́ kí gbogbo ìmúra rẹ pé nítorí náà mo máa ń wọ ago ọwọ́.

Gbogbo nǹkan tó bá so mọ́ níní ìlera pípé tàbí tó bá mún ìlera ènìyàn dára ni mo máa ń ṣe, òhun ni mo máa ń mún. Nítorínà tí mo bá mọ̀ pé ohun báyìí àbí kíní báyìí yóò mú kí ìlera mi gúnrégé, mo máa ń gbìyànjú láti mú àti láti fi ṣe. Nítorínà ó dára láti máa tọ́jú ìlera ènìyàn.

Adùn tí mo fẹ́ràn nínú ice cream chocolate ni tàbí vanilla. Ah! Wọ́n máa ń dùn gan. Èmi, nǹkan tó bá ti ní chocolate báyìí, òun ni tèmi. Tó bá de ni vanilla náà ó dáa. So tí n bá lọ ra ice cream, mo máa ń bèrè fún vanilla tàbí mo máa ń bèrè fún chocolate flavor. Irú adùn yìí gańgańgańgan òun ni ó dára jù.

Lóòrèkóòrè ní gbogbo igbà lójoojúmọ́ ni mo máa ń ṣàyẹ̀wò ímeèlì mi, níbẹ̀ ni iṣẹ́ ti máa ń wọlé fún mi. Nítorí náà ní àsìkò kan mà á ṣè àyẹ̀wò rẹ̀, nígbà míràn mà á tún ṣè àyẹ̀wò rẹ̀ nítorí mi ò fẹ́ pàdánù infọ́mẹ́ṣàn tó bá ṣe pàtàkì. Nítorí náà ó ṣe pàtàkì fún mi láti máa ṣàyẹ̀wò ímeèlì mi ní òrèkóòrè mi kí jẹ́ kó pẹ́ rárá kí tó ṣàyẹ̀wò rẹ̀.

Kì í ṣe gbogbo àwọn aládùúgbò mi ni mo mọ̀ dáadáa. Àwọn imí tí bá ń kọjá bẹ́ẹ̀ ni mo ṣe dá wọn mọ̀ because mi kì n lọ ilé wọn. Kí ni mo fẹ́ lọ ṣe n bẹ̀? Tí n bá ń lọ lọ́nà mo máa, mo máa dà awọ́n imi mọ̀, ẹ̀, pàápàá àwọn tó ń ṣiṣẹ́ ní ojú ọ̀nà ibi tí mò ń gbé. Nígbà mìíràn tí n bá ti ń kọjá máa yá kí wọ́n, màá sọ hello sí wọn tàbí kí n sọ ẹ káàárọ̀, ẹ káàsan, ẹ káalẹ́. Báyìí ni mo ṣe ní ibáṣépọ̀ pẹ̀lú àwọn aládùúgbò mi, kò ju báyen lọ.

Fífi àkókò ṣe o ṣe pàtàkì ní ojoojúmọ́. Nígbà tí mo bá ń siṣẹ́, nígbà tí mo bá ń jókòó, tí bá ń ronú, tí bá ń wẹ̀, tí bá ń fọṣọ, gbogbo èlò máa ń ní àkókò lórí. Nígbà tí mo bá ṣe báyìí, ó ma ń jẹ́ kí ọjọ́ mi kó ní ìtumọ̀, kó má lọ sí waste. Nítorínà àkókò jẹ́ èyi tò jẹ pé o ṣe pàtàkì fún mi.

Nítorí mo fẹ́ràn ọkọ̀ tí ó bá mọ́, tó bá mọ́ tónítóní, ọjọ́ mẹ́ta mẹ́ta ni mo máa ń fọ ọkọ̀ mi. Ọkọ̀ mi gbọdọ̀ máa rẹwà, mo dẹ̀ nífẹ̀ẹ́ ọkọ̀ mi, mi ò fẹ́ ọkọ̀ tó máa ń rùn tàbí tí àwọn ènìyàn bá rí ọ máa rí pé ó dẹ́tì. Fún dí eyìí, ní ọjọ́ mẹ́ta mẹ́ta ni mo máa ń fọ ọkọ̀ mi tí ó sì máa ma rẹwà sí i ní ojoojúmọ́.

Èmi ò mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú o. Nítorí emi ní ọkọ̀ tèmi, tí bá fẹ́ lọ ibi iṣẹ́ tí mo fẹ́ lọ rà ǹkan ọkọ̀ mi ni mo máa ń lò. Nítorí náà mi ò tí ì má fa wàhálà bí i kí a dá ọkọ̀ dúró ní ojú eré rí. Mi ò fẹ́ gbogbo wàhálà yẹn. À, ìyẹn ṣòro gan an. Èmi ò mọ̀ bí wọ́n ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú rárá rárá.

Mo ma n fọṣọ lóòrèkóòrè ní pàtàkì jùlọ nítorí pé mo ma n ṣe àwọn exercise àwọn eré ìdárayá. Ó ṣe pàtàkì kí aṣọ mi kí ó máa tutun tàbí kí ó máa mọ́ ní gbogbo ìgbà. Nítorí náà, boya ọjọ́ méjì ní ọjọ́ kan sí ọjọ́ kan, mo nílò láti fọṣọ kí gbogbo wọn lè máa ní òórùn tó bá dára kó má ma ma rùn palé. Mo ma n fọṣọ ní òrèkóòrè.

Ó ti ṣe díẹ̀ nísìnyí tí mo ti lọ ilé oúnjẹ kẹ́yìn. Mi ò kín sábà lọ mọ́ nítorí pé ní gbogbo ìgbà tí mo bá wà nílé tí ẹbí bá ń pa mí, mo lè order fún oúnjẹ lórí fóònù mi. Fún dí ẹ̀yìí oúnjẹ náà máa wá sí ilé mi, kò need pé kí n lọ síbẹ̀ pé kí n máa lọ jẹun. Gbogbo nǹkan tí mo bá fẹ́, mo lè lo fóònù mi láti bèrè fún un. Fún díẹ̀ yìí, ilé ni mo ti máa ń jẹun ní ọ̀pọ̀ ìgbà.

Ó ti pẹ́ tí mo ti gun ọkọ̀ akẹ́rù kẹ́yìn nítorí pé ọkọ̀ aládàáwọ̀ òhun ni mo máa ń béèrè fún, tí mo máa ń pè lórí fóònù mi kí wọ́n wá gbé mi nílé mi. Nítorí náà tí bá ń lọ ibi iṣẹ́, tí mò ń lọ ọjà, tí mo bá ń lọ ibìkan, mi ò kí ń gun ọkọ̀ akẹ́rù. Ọkọ̀ tí èèyàn kan lè dá wọ̀ nìkan ni mo máa ń gun. Èyí máa ń jẹ́ kí ìrìnàjò mi rọrùn, òhun ni mo ṣe fẹ́ràn rẹ̀.

Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ ni ìrẹsì. Ìrẹsì dùn púpọ̀, ìrẹsì dùn gan. Mo dẹ̀ fẹ́ ju gbogbo àwọn oúnjẹ mìíràn tí ó kù lọ, nítorí tí bá jẹ inú mi máa ń dùn, ayọ̀ mi máa ń kún, ebi ò dẹ̀ kí n pa mí. Ṣùgbọ́n nígbà mìíràn tí n bá ti jẹ oúnjẹ tí mo bá fẹ́ràn, màá fẹ́ máa jẹ́ tí mo kò ní yómi, tẹ́ pé inú mi ò ní dùn, kò kín jẹ́ ká ayọ̀ mí kún rara. Nítorí náà ìrẹsì ó dára gan mo sì fẹ́ràn rẹ̀ gan.

Mo máa ń wọ àwọn ohun ẹ̀ṣọ́ gidi gan ni. Mo máa ń wọ ṣọ́wọ́, mo máa ń wọ̀ sí òrùka, mo máa ń wọ̀ sí etí. Èyí máa ń bu ẹwà kún aṣọ àti ẹwà ojú ènìyàn ni. Ó dẹ̀ máa ń jẹ́ kí èèyàn kó rẹwà gan. Nítorí náà àwọn ohun ẹ̀ṣọ́ ó ṣe pàtàkì nígbà tí èèyàn bá ń jáde lọ ibi iṣẹ́, lọ ilé ìjọsìn tàbí ibi kí ibi tí èèyàn bá ń lọ.

Ọjọ́ àbámẹ́ta òun ni mo fẹ́ràn jù nítorí ọjọ́ ìsinmi ni. Kò sí wàhálà lọ́jọ́ náà, kò dẹ́ kìn sí iṣẹ́ lọ́jọ́ náà. A fi kì ńsùn kí ń máa gbádùn. Òun ni ọjọ́ àbámẹ́ta jẹ́ fún mi. A kì í lọ ibi iṣẹ́, a kì í ṣe iṣẹ́ tó bá le èmi náà, mi ò kí ń fún ra mi ní wàhálà ní ọjọ́ yen. Nítorí náà ni mo ṣe fẹ́ràn ọjọ́ àbámẹ́ta gidi gan.

Gbogbo ìgbà ni mo máa ń ra epo sínú ọkọ̀ mi, èyí ṣe pàtàkì nítorí pé tí kò bá sí epo nínú ọkọ̀, ọkọ̀ lè dákú sójú ọ̀nà tàbí kó má lè gbé èèyàn parí ìrìnàjò tí ó bá rìn lọ́wọ́. Nítorí náà, gbogbo ìgbà ti mo ba ti ye ibi epo mi wo nínú oko, mo gbọ́dọ̀ fi epo si, mo gbọ́dọ̀ fi epo kun kio le máa ba gbemi de ibi ti mo ba n lo ni gbogbo ìgbà ti mo ba wa lọ́nà.

Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà mo máa ń gbà tọ́jú ara mi. Ní èyí tí ó ṣe pàtàkì jùlọ, ìtọ́jú ara gbogbo, èyí ni kí èèyàn máa wẹ̀, kí èèyàn máa fọyín, kí ara èèyàn máa dán, kó jù èèyàn máa gúnrégé. Ẹ̀yàn gbọdọ̀ máa fi àwọn ohun tí ó bá tọ́ máa fi sí ara, máa jẹ oúnjẹ tí ó bá dára kó lè máa dán láwọ̀, kí irun náà máa di ṣíṣe, kí ẹ̀yàn lè fi máa dán, kí àwọn èèyàn máa ma di múpọ̀ tí wọ́n bá rí èèyàn ní ojú ọ̀nà. Àwọn ọ̀nà báyìí ni ó dára láti máa fi tọ́jú ara.

Ó ti pẹ́ tí mo ti lọ sí ibi orin kẹ́yìn. Ó dẹ̀ máa ń dùn mi gidi gan nítorí pé láìpẹ́ yìí ọ̀rẹ́ mi ọkùnrin kan tí ó máa ń kọrin ó ti ń pè mí síbi tí wọ́n ti máa ń kọ orin ṣùgbọ́n ó jìnà sí ilé mi, mí dẹ̀ ti ráyè lọ. Fún idi eyì bóyá ní àìpẹ́ yìí màá tun lọ sí ibi orin. Mo dẹ̀ fẹ́ràn orin gan. Orin máa ń mú nù midun, ó máa ń mú ayọ̀ mí kún. Bóyá èmi náà màá darapọ̀ mọ́ wọn láìpẹ́.

Bẹ́ẹ̀ni mo mọ ibi tí a ti ń ya àwòrán nítorí pé mò fẹ́ràn yíya àwòrán gidi gan. Bí ẹ bá wórí fóònù mi, ọ̀pọ̀lọpọ̀ àwòrán mi, àwọn ni ẹ máa rí. Fún idi eyi tí mo bá fẹ́ ṣe ọjọ́ ìbí, tí mo fẹ́ ṣe ìnáwó, mo mọ ibi tí wọ́n ti ń ya àwòrán lọ́pọ̀lọpọ̀. Àwòrán jẹ́ ohun tí ó dáa láti máa fi ṣe ìpamọ́ ohun àjọyọ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn orin kíkọ lọ́pọ̀lọpọ̀. Tí mo bá kọrin, ayọ̀ mi máa ń kún, inú mi dẹ máa ń dùn, ó dẹ máa ń jẹ́ kí inú àwọn ènìyàn tí ó bá yí ọ́ ká náà kí ó máa dùn. Fún di èyí, kíkọrin jẹ́ ohun tí èèyàn máa ń ṣe gẹ́gẹ́ bí eré ìdárayá, tó jẹ́ pé tí gbogbo ibìkan tí ó bá dá orin kíkọ lè fi ayọ̀ kún irú bẹ̀ẹ.

Eré ìdárayá orí fóònù ni mo fẹ́ràn jùlọ àti lúdò. Ìdí tí mo fi fẹ́ràn eré ìdárayá orí fóònù, òhun ni pé ìyàn máa ń tètè rí ààyè sí, o nílò wàhálà kí o ti mú fóònù rẹ kí oo dẹ máa fi wọ́n ṣeré bẹ́ẹ̀ ni o ṣeré. Nígbà tó jẹ pé lúdò jẹ́ èyí tí mo máa ń fi ṣeré pẹ̀lú àwọn tí ó bá yí mi ká tí a máa fi máa pa àkókò jẹ.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn fèrèsé ọkọ̀. Fèrèsé yìí ni atẹ́gùn máa ń gbà wọlé. Ó dẹ̀ máa ń jẹ́ kí gbogbo ìrìnàjò ènìyàn kí ó máa dára kó máa tẹ́rùn. Bí kò bá sí fèrèsé nínú ọkọ̀ kò le dára, kò le lè tẹ́rùn tó. Fún idi eyì fèrèsé ọkọ̀ ó jẹ́ ìdùnnú ọkàn fún mi.

Ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ni ó wà ní ibi iṣẹ́ mi. Bí àpẹẹrẹ àkókò ṣe pàtàkì. Ẹni tí kò bá lè bá àkókò ṣiṣẹ́ kò ní le ṣiṣẹ́ ní ibi iṣẹ́ mi. Kí ẹ̀rọ tí ó bá dára bí fóònù àbí kọ̀m̀pútà náà kí ó wà ní ọwọ́ rẹ kí ó ṣe pàtàkì. Bi o ba ti ni àwọn ero wonyii, oo ni le ṣiṣẹ́ nibi iṣẹ́ mi ìdojúkọ pàtàkì de ni èyí je.

Ìgbéyàwó iṣẹ́ tí mo ṣe kẹ́yìn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdojúkọ. Bí àpẹẹrẹ, òye nǹkan tí ó wà nínú àwọn iṣẹ́ náà kò fi bẹ́ẹ̀ yemi. Nítorí náà, mo nílò láti kọ́ ọgbọ́n tuntun, àwọn ìlànà tuntun láti fi lè kó ojú ìṣòro náà kúrò nílẹ̀. Èyí tún jẹ́ pé ìgbéyewo yìí ó ṣe pàtàkì fún ìlọsíwájú ibi iṣẹ́ mi nítorí náà mo ṣe dáadáa kí ó lè jẹ́ èyí tó tẹ́ àwọn ọ̀gá lọ́rùn.

Bẹ́ẹ̀ni ẹyin máa ń fọ́. Eyin kì se oúnjẹ tí ó ní àwọ̀ tí ó yi, kò dàbí ẹm, snail tó jẹ pé àwọ̀ rẹ̀ yi. Bi ó tẹ́ jẹ́ pé snail gan ìyẹn ìgbín, ó ní àwọ̀ tí ó yi, ó sì máa ń fó ná tí èèyàn bá la nǹkan tí ó bá wúwo lé lórí. Eyin o máa ń fọ́, kò ní àwọ̀ tí ó yi. Nítorí náà eyin o jẹ́ oúnjẹ tó yẹ pé ó lè fọ̀.

Bíba àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ ṣe pàtàkì nínú ọ́fíìsì tàbí níbi iṣẹ́, nítorí pé báyìí ni ìlọsíwájú tàbí ìtẹ̀síwájú ṣe lè jẹyọ ní ibi iṣẹ́. Bí àpẹẹrẹ, ẹni tó bá n ṣe èmi nìkan èmi nìkan, ó lè má mú ìdàgbàsókè ba iṣẹ́. Fún ẹ́ ìdí èyí, bíbá àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́ ọ ṣe pàtàkì gan.

Ilé ni mo ti má ń siṣẹ́ ní ọ̀pọ̀ ìgbà. Ibi iṣẹ́ mi jẹ́ èyí tí àyé gbà láti má a ṣiṣẹ́ láti inú ilé tí èyàn bá ń gbé. Ṣùgbọ́n nígbà míràn, iṣẹ́ lè gbé mi jáde bí i kí a ní ìṣe ní àpéjọ àpérò irú àwọn bẹ̀yẹn báyẹn, mo má ń nílò láti lo ọkọ̀ lọ sí ibi iṣẹ́. Ìrìnàjò yìí mo má ń gbà dé ibi irú iṣẹ́ bá wọ̀nyí.

Data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ ó pọ̀ gan, mi ò lè fiye lẹ́ gan. Nítorí pé lóòrèkóòrè, wákàtí sí wákàtí, ìṣẹ́jú sí ìṣẹ́jú ohun nínú data tí mo máa ń lò ó pọ̀ gan, mi ò lè ká, kò ṣe é ká. Nítorí irú iṣẹ́ tí mo máa ń ṣe. Mo dẹ̀ sọ tẹ́lẹ̀ pé ilé ni mo ti máa ń ṣíṣe mi. Fún di èyí, ọ̀pọ̀lọpọ̀ ohun tí mo máa ń ṣe ori Íńtánẹ́ẹ̀tì mo ti máa ń ṣe, tí ó sì máa ń gba ọ̀pọ̀lọpọ̀ data gidi gan.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe iṣẹ́ láti ilé. Ibi iṣẹ́ mi fi àyè gba iṣẹ́ ṣíṣe ní àti ilé, èyí dẹ̀ gba ọ̀pọ̀lọpọ̀ ẹ ìrọ̀rùn gidi gan. Fún di èyí, kò sí wàhálà pé mo lọ ń wọ ọkọ̀ lọ ibi iṣẹ́ tàbí iṣẹ́ ẹ ò sún mi lójúmọ́ láti ṣe nítorí ànfàní àti ṣiṣẹ́ ní àti ilé.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà ni mo ti rin ìrìn àjò lọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mìíràn. Bí àpẹẹrẹ, mo ti lọ sí Ẹ̀pẹ́ rí ní ìlú Èkó, mo ti lọ sí Ìpoti ní ìlú Èkìtì, mo ti lọ sí oríṣìíríṣìí ìlú tí mi ò tíì rántí wọn báyìí. Ìrìn àjò lọ́pọ̀lọpọ̀ máa ń gbé wa jáde kúrò níbi tí a bá ń gbé fún di eyìí. Lílọ sí àwọn ìlú mìíràn kì í ṣe ohun tí ó jẹ́ tuntun.

Mo lè ní ìpàdé ní ẹ̀ márùn ún ní ọ̀sẹ̀sẹ̀. Ó wà ní ọwọ́ bí iṣẹ́ ṣe rí ní ọ̀sẹ̀ yẹn. Ìgbà mí ìgan lójúmọ́ mo lè ṣe ìpàdé méjì, nígbà mí nǹkan nìkan. Dẹ̀ kó tó jẹ́ pé ọ̀sẹ̀ máa parí, a máa ti ṣe ìpàdé márùn ún níbi iṣẹ́ kí a lè ní tẹ̀síwájú tí iṣẹ́ bá ń lọ lọ́wọ́ ní ilé iṣẹ́ wa.

Bí mo ṣe lè rí pé ọjà mi dára, òun ni ìbẹ̀rẹ̀ ìgbéjáde ọjà náà fúnra rẹ̀. Èèyàn gbọdọ̀ máa rò gbogbo ẹ̀ mọ́ gbogbo iṣẹ́ tí èèyàn bá ń ṣe. Kí ẹni tí ó bá jẹ́ oníbàárà kí nu wọ́n máa le máa dùn tí ọjà náà bá tẹ̀ wọ́n lọ́wọ́. Bí àpẹẹrẹ ẹni tí ó bá fẹ́ ṣe àgbéjáde omi, ó gbọdọ̀ rí pé omi tí ó fi ń ṣe àgbéjáde iṣẹ́ rẹ̀ yìí ó dára tó, tí kò dẹ́ni fa wàhálà sí ìlera àwọn tí wọ́n bá ń bara jà.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi jẹ́ èyí tí ó ní ìtumọ̀ pàtàkì, pàápàá jùlọ nínú èdè Yorùbá. Ó fi àánú Olúwa ó fi hàn. Èyí ni pé orúkọ mi jẹ́ Àánú Olúwa pọ̀. Èyí ni pé Ọlọ́run dára nínú ẹbí mi tàbí sí àwọn òbí mi ni ó jẹ́ kí wọ́n fún mi ní orúkọ báyìí.